Sọ fún wa nípa èrò ayélujára ní abúlé. Èrò ayélujára jẹ́ àwọn ohun èrò kọ̀nfú bí èrò kọ̀nfútà tí a lò láyé isin láti jẹ́ kí àwọn iṣẹ́ tí a máa ṣe kó yára dáadáa. Ni ó ti ṣe díẹ̀ tí ó ti dé, ó sì yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan padà sí dáadáa.

Kí ni ò ń sọ nígbà tí o bá ní láti fi ara rẹ hàn? Nígbà tí mo bá ní láti fi ara mi hàn, kí ni màá sọ? Ohun tí màá kọ́kọ́ sọ ni pé, màá kọ́kọ́ sọ orúkọ mi, màá sì sọ ibi tí mo ti wá àti ohun tí ó gbé mi wá. Lẹ́yìn náà ni màá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀.

Ó ti pẹ́, ó ti ṣí díẹ̀, ó ti tó ó ti máa tó bi ọ̀su méjì sí mẹ́ta báyìí tí mo ti lọ ri dókítà ní hòsípítù àbí ilé ìwòsàn torí pé n kò ní ǹkankan tí mo fẹ́ lọ ṣe níbẹ̀, ara mi yà dáadáa.

Ṣé mo ní àwòrán lára? Àwòrán lára, lára wo? Mo kò ní àwòrán lára, mo kò sì ní ẹni kankan tí ó ń jẹ́ lára nínú àwọn tí mo mọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi tí mo mọ̀ dáadáa ni mo ní àwòrán wọn lọ́wọ́.

Sọ fún wa nípa ìsàn omi tí ó ń bọ̀ láti òkè. Ìsàn omi tí ó ń bọ̀ láti òkè pọ́ káàkiri paapaa julọ ní orílẹ̀ èdè wa Nàìjíríà. O pọ kiri ti a si le riwọn. Ibìkan ti mo mọ ni ti o wa ni ìlú kan ti wọn n pe ni ìlú delta state.

Báwo ni o ṣe ń lò láti ibì kan sí òmíràn lójoojúmọ́? Mo máa ń lọ láti ibì kan sí òmíràn ní ojoojúmọ́ pẹ̀lú ọkọ̀ takisí tàbí kí n gbé ọ̀kadà. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà tí mo bá ń kánjú, mo máa ń sábà gbé takisí ní ojoojúmọ́. Ó máa ń to lẹ́ẹ̀ márùn-ún, ẹ́ẹ̀ márùn-ún ní ọ̀sẹ̀ tí mo máa ń jáde ní àárín ọ̀sẹ̀.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun náà ni ọjọ́ Saturday àti ọjọ́ Sunday, torí pé àwọn ọjọ́ méjèèjì yìí mi ò ní lọ ibiṣẹ́, mo máa ní àǹfààní láti wà nílé, láti sinmi àti láti ṣe àwọn eré ìdárayá díẹ̀ láti fi lè jẹ́ kí ara mi kó lè bá bòsí ipò padà.

Ohun tí ọ máa ń rà iye rẹ̀ mélòó, mélòó sì ni nísinyí? Àwọn ohun tí mo máa ń rà, rà dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà julọ, òun náà ni omi báàgì sachet water. Mo máa rà á ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ ni tẹ́lẹ̀, ṣùgbọ́n nísinyí mo máa n rà á ní ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì tàbí ọ̀sẹ̀ mẹ́ta torí pé owó rẹ̀ ó ti pọ̀si nísinyí.

Nígbà wo ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi? Ní ọjọ méjì sẹ́yìn ni mo pàdé àwọn ọrẹ mi ní ibìkan tí a ti máa ń pàdé tí a ti máa ń ṣeré tí a sì ti máa jó ń ṣe fàájì. Torí iṣẹ́ àti àìráyè gbogbo wa, a kò kí ń ráyè láti pàdé dáadáa bíi tí tẹ́lẹ̀ mọ́. Torí rẹ̀, ní ọjọ́ kan, a máa ń mú ọjọ́ kan láàrín ọ̀sẹ̀ láti fi lè pàdé, láti fi lè sọ̀rọ̀, jíròrò àti ṣe fàájì.

Kí ni mo máa ń ṣe bí o bá ní ọdún kan tí ó kò ṣiṣẹ́? À, bí mo bá ní ọdún kan tí mi ò dẹ̀ ní ṣiṣẹ́ tí mi ò ní iṣẹ́ kankan tí mo fẹ́ ṣe, ohun tí màá ṣe ni pé màá wá ẹ̀kọ́ kan láti kọ́ tàbí èdè Faransé tí mo ń gbèrò láti kọ́ tí mo kò sí tíì ràyè àbí ní àǹfààní láti kọ́. Màá fi ọdún kan yìí, màá fi kọ́, màá sì fi rí pé mo gbórígi dáadáa lórí rẹ̀.

Ìgbà mélòó ni ó máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Hàà lóòótọ́ mi ò kí ń fẹ́ jẹ́ kí fóònù mi gbóná, ṣùgbọ́n ní ìgbà mi tí n bá ti ń lò tàbí tí mo bá ṣe nǹkan tí ó jẹ́ mí lógún tí ó jẹ́ pé mo gbọdọ̀ parí rẹ̀ ní orí fóònù mi, fóònù mi máa ń gbóná ní ọ̀pọ̀ ìgbà tó bá ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tí kò bá sin mi. Ti n bá ti rí pé ó ti ń gbóná, mo máa mu u, mo máa ti bọ, mo máa gbé omi tutù lè lórí kí ó lè baà tútù.

Tí n bá fẹ́ rìnrìn àjò, mo máa ń kó àwọn nǹkan tí n bá nílò bíi àṣo, búrọ́ọ̀ṣì ìfọyín àti kírímù ìpara. Sí inú báágì àti àwọn nǹkan mìí tó jẹ́ ohun tí ó máa ṣe àǹfààní fún mi tí mo sì máa nílò dáadáa sínú báágì.

Ẹpa àti kúlíkúlí jẹ nǹkan tí ó gbajumọ tí a fi máa ń mu gààrí ní ọdọ àwa ni ibi bayi. Ó wúlò gidi gan, mo ṣùgbọ́n èmi fẹ́ràn ẹ̀pà jù kúlíkúlí lọ torí pé mo máa ń fi mu gààrí ní gbogbo ìgbà.

Rara mi kò fẹ́ràn láti jiyàn, ṣùgbọ́n tó bá jẹ́ pé à ń sọ̀rọ̀ kan tó jẹ́ lórí eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo máa ń bá, mo máa ń jiyàn dáadáa torí pé mo máa ń fẹ́ kí ènìyàn gba pé nǹkan tí mo ń sọ otọ ní.

Àwọn ọ̀nà tí mo máa ń rìn lọ sí bóyá ibi iṣẹ́ tàbí lọ sí ilé ẹ̀kọ́ tàbí jáde ó pé oríṣiríṣi, torí pé ọ̀nà tó jáde àti wọ inú àdúgbò wa ó pọ̀ gidi gan. So ọ̀nà tí mo máa ń rìn ó, ó máa súmọ́ bóyá ibi tí mò ń lọ.

Lérò mi àlejò gbọ́dọ̀ rí pé mo tọ́jú òun dáadáa. Mo si fún ni, mo si se lalejo botitọ àti botiyẹ. Mo fẹ́ràn láti tọ́jú àlejò torí pé ó kò lè ba padà wá ní ọjọ́ mi.

Iṣẹ́ tí ó nílò ibi ní ọdún tí ń bọ̀, iṣẹ́ wo ni a ó nílò? Há! Ni bí àwọn ọdún tó ń bọ̀ níwájú, àwọn iṣẹ́ tí a ò ní nílò ó máa pọ̀ gan. Nítorí pé ẹ̀rọ AI ò ti fẹ́ gba gbogbo iṣẹ́ tí ó wà níbẹ̀ tán.

Báwo ni o ṣe ń tọ́jú ìrántí ìrìnàjò, tí n bá ṣe ìrìnàjò kan, wọn, tí mo sì ní àwọn ìrírí kan tí mi ò fẹ́ gbàgbé tí mo fẹ́ tọ́jú, mo máa ń gbìyànjú láti ya àwọn fọ́tò àwòrán an bẹ̀ tàbí kí n ṣe recording fídíò rẹ̀ sílẹ̀ tàbí ki n kọ àwọn nǹkan tí mo rí àti àwọn ìrírí mi sí inú ìwé kan tí kò ní ti sọnù.

Kò sí oúnjẹ tí mi ò fẹ́ràn. Àwọn oúnjẹ tí mi ò bá fẹ́ràn náà ni oúnjẹ tí ò bá ti da. Ṣùgbọ́n gbogbo oúnjẹ ni mo fẹ́ràn. Gbogbo oúnjẹ náà sì ni mo lè jẹ. Kò sí oúnjẹ kan tí un kò fẹ́ràn yàtọ̀ sí oúnjẹ tí kò bá da tàbí tí ó bá ti bàjẹ́ tí ò sì lè ṣara lóore.

Àwọn ewé tí à ń lò fún ìtọ́jú ara, ó pọ̀ ní oríṣiríṣi tí a ma ń lò. Àwọn ewé ìmí ì wà tó jẹ́ pé a máa ń gbo ó tí a má fi mu àgbo bí ewé ewúro, a má ń mu ú a má ń fi ṣe àgbo jẹ̀díjẹ̀dí ó sì ma ń ṣiṣẹ́ dáadáa.

Ní òwúrọ̀ kùtùkùtù tín bá jí lẹ́yìn tí mo bá fọ̀nu tán, mo máa ń mu tíì tàbí kí n mu ògì. Ni àárọ̀ tín bàá ní ìgbà mí tín bá rí mọ́ímọ́í sí, mo máa fi ń jẹ tàbí àkàrà àti búrẹ́dì.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun. Kódà mo ṣèṣè rà á ní ẹnujọ́ mẹ́ta yìí ni. Torí pé oorun tó ń ràn lẹ́nu jọ́ mẹ́ta yìí, ó pọ̀ gidi gan. Mo sì máa ń jáde sínú oorun ní ọ̀pọ̀ ìgbà. Torí rẹ̀ ni mo ṣe rà á. Gíláàsì oorun náà wúlò púpọ̀. O si maa n jẹ ki.

Lero rẹ, kí ni a gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́? Lérò mi, ohun tí a gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́, óun ni ìwà dáadáa, ìwà rere àti ǹkan gidi àti ohun pàtàkì tí wọ́n gbọ́dọ̀ máa ṣe tí ó ní ba aṣa àti ìṣe wà jẹ̀. Ko n ṣe àwọn nǹkan burúkú burúkú.

Mo máa ń bèèrè ọ̀nà na lọ́wọ́ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni, lọ́pọ̀ ìgbà tí mo bá jáde lọ, tí bá lọ sí àdúgbò tí mi ò bá mọ̀ dáadáa, tí n bá ti wá rí pé mi ò dá ojú ọ̀nà mọ̀ dáadáa mọ́, mo máa ń bèèrè lọ́wọ́ àwọn ènìyàn kí wọ́n le bá à jú wé fún mi kí n máa ba sọnù. Nítorí pé òwe Yorùbá kan n bẹ tó sọ wi pé "Ẹní béèrè ọ̀nà kì í ṣíná".

Bẹ́ẹ̀ni, àwọn fàili mi mo máa ń pawọ́n pamọ́ dáadáa torí pé kí nǹkan má bà ṣe wọn, kí omi má ba dà sí i tàbí kí èèrà má ba rìn, kí ìdọ̀tí má ba kó sínú ẹ̀. Mo máa ń pamọ́ dáadáa torí pé ó máa padà wúlò fún mi ní ọjọ́ iwájú.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́, mo máa ń dá wọn, darí àwọn òṣìṣẹ́ mi pẹ̀lú owó, ohun ìrẹ̀lẹ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ àti gẹ́gẹ́ bí ọ̀gá, mo máa ń farabalẹ̀ darí wọn, mi ò sì kí ń fún wọn ní iṣẹ́ tí ó bá le ju ẹ̀mí wọn lọ.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀ ni ọ̀jà tuntun máa ń jáde ní agbègbè wá, wá ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀ ni. Ọjà tuntun tí yóò jáde ní ọ̀sẹ̀ yìí báì òkú ọjọ́ mẹ́ta, ọjà náà yóò sì kún fún àwọn ènìyàn tí ó wà ra àti àwọn tí ó wá ta.

Ní, ní oṣù oṣù tí oṣù bá ti parí, ní ọ̀sẹ̀ kìíní ní oṣù tuntun ni a máa ń kọ́ àwọn ẹ̀kọ́ tuntun ní ibi iṣẹ́. Ó sì máa ń wúlò fún wa púpọ̀ torí pé tí èèyàn bá ti ń kọ́ nǹkan si, náà ni ẹ́eyan se máa ma mọ̀ ọ́ si.

Sọ lé ra láti ìbẹ̀rẹ̀ dé òpin, sọ ìtàn ìdílé tí à ń sọ léra léra. Ìtàn ìdílé tí a máa ń sọ léra léra, oun náà ni pé ó ní arákùnrin kan nínú mọ̀lẹ́bí wa tí, tó jẹ́ bí bàbà ńlá bàbà wa, tí ó gbéra láti ìlú rẹ̀ gangan wá sí ìlú ìbò mi, tí ó wá tẹ̀do síbẹ̀, ó sì bẹ̀re, láti bẹ̀ lọ ti fẹ́ ìyàwó tó sì ti jẹ ọba náà ní ìlú náà.

Ara àdúgbò maa n ran ra won lowo ni ọ̀nà púpọ̀. Bóyá ẹnìkan fẹ́ ṣe nǹkan ni, àwọn ẹnikeji máa ràn án lọ́wọ́, tàbí tí wọ́n bá fẹ́ ṣe ìnawò, tàbí tí wọ́n bá wà nínú ìṣòro kan, àwọn ará àdúgbò máa ń ran ara wọn lọ́wọ́ ní irú àwọn ìṣòro báyìí.

Rárá o, mi ò kí ń mu òògùn lójoojúmọ́. Mo máa ń mu òògùn nígbàkígbà tí ara mi kò bá yá tàbí tí mo bá ri pé ara mi kò fẹ́ yá ni mo máa ń lo òògùn. Ṣùgbọ́n mi ò kí ń lo òògùn ní ojoojúmọ́ torí pé àpọ̀jù òògùn ní ara náà kò da.

Tí a bá fẹ́ ya àwòrán rere, a máa ń wo ìkọjú sí òòrùn, a sì máa ń wo bí camera wà, bí ó ṣe dára sí. Tí camera kò bá dára, photo ta bá yá náà kò lè dára.

Bí a bá fẹ́ tọ́jú oúnjẹ nílé, bóyá tí a bá se oúnjẹ tí a fẹ́ tọ́jú rẹ̀ di bóyá ọjọ́ kejì, tàbí oúnjẹ náà ti pọ̀jù tí a o sì fẹ́ jẹ́ kí ó bàjẹ́ tí a o fẹ́ dànù ú, a lè tọ́jú oúnjẹ náà sínú fíríjì, nínú ẹ̀rọ amún-amúnǹkan tutù tàbí kí a gbé e kaná kí a tún sè é ní àárọ̀ ọjọ́ kejì.

Nígbà tí mo bá ṣisé gidi gan, tó bá ti rẹ̀ mí, mo máa ń sinmi. Mo máa ń rẹjú dìe fún boya bí i ìṣẹ́jú ọgbọ̀n àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láti fi lè rẹ̀- sinmi díẹ̀. Tí n bá ti sinmi díẹ̀ mo tú máa padà sí enú iṣẹ́.

Bẹ́ẹ̀ni, eti mi dára, mo si maa n gbo oro dáadáa nítorí ẹ, tí n bá ti wà níbi tí ariwo bá pọ̀ sí, mo máa ń gbé nǹkan sí eti, láti fi dàbò bo etí mi kí ó má ba, kí ariwo tó pọ̀ jù má bàa máa wọlé. Ṣùgbọ́n etí mi dára púpọ̀.

Ìlú tí ń sọ̀rọ̀. Ìlú tí ń sọ̀rọ̀ jẹ́ ìlú bàtà, bàtà máa ń sọ̀rọ̀ dáadáa tí èèyàn bá ń lu. Ìlú gangan náà sì máa ń sọ̀rọ̀ ti àyàn tó bá ń lu bá moo lu dáadáa. A máa ń fi àwọn ìlù yìí, a máa ń fi ń pa òwe, a sì máa ń fi bá ara wa sọ̀rọ̀ ní, nínú aṣa àti ìṣe wa.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní gbogbo ìgbà, pàápàá jùlọ ní àárọ̀ kùtùkùtù ni ojojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi mo máa gbálẹ̀, mo máa fọlẹ̀, mo sì máa kó àwọn aṣọ mi tó bá dọ̀tí mo máa fọ̀, mo sì máa tú wá pọn omi sí ilé, ó máa jẹ́ kí gbogbo àyíká mi kó mọ tónítóní.

Orin ìbílẹ̀ tí a má ń gbọ́ níbí yìí, òun náà ni orin fújì tàbí orin àwọn ìbílẹ̀ àṣà àti ìṣe wa. Ṣùgbọ́n orin fújì òun ni ó wọ́pọ̀ jù ní, ní àyíká wa níbí báyìí tí a má ń gbọ́.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dára púpọ̀ tí kò ṣi kì ń fún mi ní ìnira kankan, torí pé mo máa ń ṣe iṣẹ́ mi bí òṣe yẹ́ kì í n ṣe, mi ò ṣi kì ń kọjá ààyè mi lọ́dọ̀ rẹ̀. Mo máa ń fún un ní ìbọwo rẹ̀.

Oúnjẹ tí mo fẹ́ràn jù, òun náà ni ìrẹsì pẹ̀lú ọbẹ̀ ata. Mo fẹ́ràn re púpọ̀ torí pe o rọrùn gidi gan láti se, ko si ni wàhálà kankan kan. Mo máa ń fẹ́ràn láti se ìrẹsì fún ara mi torí pé bí mo ṣe máa ń sè é, ó máa ń jẹ́ kó dùn dáadáa.

Fóònù tí mò ń lò jẹ́ fóònù ándoredi, mo sì ti n lò ó tí tó bi ọdún mẹ́ta báyìí. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ torí pe ó dára ó sì máa ń ṣe gbogbo iṣẹ́ tí mo bàá fẹ́ ṣe. Ó sì jẹ́- o ṣinì bátirì tó láàstì dáadáa, kò sì kí ń kú ní gbogbo ìgbà. Ó jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó dára.

Sọ fún wa nípa orin tí a ń kọ láti fi ọmọ sùn. Àwọn oríṣiríṣi orin ni a máa ń kọ láti fi ọmọ sùn. Lára àwọn òrin tí mo mọ̀ ní ni bóyá ti orúkọ ọmọ náà bá ń jẹ́ Bisi, un ò wa ni "bisi ló ń ké yi o, níbo ni máa ma e lọ, títí kọjá soni"

Ìrìnàjò mi tí ó jìnnà jù, òun náà ni ìgbà tí mo rìn ìrìnàjò lọ sí ìlú kan. Ìlú yìí jìnnà gidi gan ni tó jẹ pé ó gbà wà ní wákàtí márùndínlọ́gbọ̀n kí a tó débé. Ìlú yìí jìnnà, ó jẹ́ ìlú kan tó wà ní òkè Ọ̀ya loun.

Àkókò lójú ọ̀nà. Tí mbáa ń lọ ní ojú ọ̀nà tí ibi tí mo bá ń lọ tí ó bá jìnnà gidi gan, mo máa ń gbọ́ orin nrin. Mo máa ń fi ear piece si etí láti fi gbọ́ orin nrin. Ṣùgbọ́n ìgbà mi tó bá jẹ́ pé títì ni màá gbà, mi ò kí ń gbọ́ ọ̀rin, mo kan máa ń lọ ni.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù, oun ná ni àkókò ọdún iléyá torí pé àwọn ènìyàn láti jìnnàjìnnà wọ́n máa wálé wa ṣe ọdún, a sì máa ń pà ẹran mọ̀lẹ́bí àti ara tun sì máa pàdé láti tí wọ́n tí ríra tipẹ́tipẹ́, wọ́n a tún jó rí ara wọn, a a jọ ṣe àjọyọ̀.

Ṣe òhún dúró ojú ẹ̀rọ sọ fún ọ, ṣé gbogbo rè dára bẹ́ẹ̀ni ọ̀rọ̀ Yorùbá á ṣé ó hán dáadáa ní ojú ẹ̀rọ, gbogbo rè sì ń dára. Kò sí lẹ́tà kankan tí oó ń bà á jẹ́, tí n bá tí ń kà á, ó máa ń yé mi gérégéré.

Ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi. Ó wúlò púpọ̀ ó sì máa ń jẹ́ kí ènìyàn mọ kìí ń mọ àkókò. Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ìkíni dáadáa ní orí fóònù mi.

Tí n bá fẹ́ bá ọmọdé sọ̀rọ̀ lọ́nà tó yàtọ̀ sí ti àgbà, mo máa bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọpọlọ rẹ̀ ṣe le gbe, ṣe le gbe. Wo ni basoro bi mati ba àgbàlagbà sọ̀rọ̀ toripe ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà orire ti pe o sí ti ni ogbon, ìmọ̀ àti òye láti fi gbe ọrọ. Ṣùgbọ́n ọmọdé, ọ̀rọ̀ mi lè má yẹ máa farabalẹ̀ bá a sọ̀rọ̀.

Oríkì jẹ́ àwọn ọ̀rọ̀ tí a máa ń fi ń jẹ́ kí orí èèyàn wú, tí a máa ń fi ń ki àwọn ènìyàn àti nǹkan bíi ọba àti ìlú tàbí ènìyàn tó bá jẹ́ ènìyàn pàtàkì tàbí olú ọmọ ní inú ilé. Àpẹẹrẹ oríkì náà ni oríkì Ilẹ̀ Ìbàdàn tí a máa ń ki Ìbàdàn.